Bí n ṣe máa ń tọ́jú ẹ̀kọ́náà mi, mo máa ń kọ́kọ́ fomi rá kí ó ba lè rọ̀ tí n bá fẹ́ gé, màá wá lo abẹfẹ́lẹ́ láti gé finifini. Tí n bá wá lo abẹfẹ́lẹ́ tán láti gé finifini, màá wá lo ogún láti fi, láti fi kún kí ó ba lè mọ́ dáradára.

Ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń lò láti fi ti orí mi tí n mo bá fẹ́ sùn lórí bẹ́ẹ̀dì. Ó sì jẹ́ ìrọ̀rí tó jẹ́ pé ó máa ń tù mí lára tí mo bá ń sùn dáradára. Ìrọ̀rí yìí ó kún fún fùkẹ̀fùkẹ̀ tí ó má ń jẹ́ kí orí ẹni dúró dáradára.

Mo fẹ́ràn láti máa wọ bùbá àti sọ̀rọ̀. Ìdí tí mo sì fẹ́ fẹ́ràn bùbá àti sọ̀rọ̀ ni wípé mo lè wọ̀ọ́ lọ síbi ayẹyẹ, mo lè wọ̀ọ́ lọ sí ṣọ́ọ̀ṣì, mo lè wọ̀ọ́ jáde pẹ̀lú àwọn ẹbí mi. Bùbá àti sọ́rọ́, ó wà lára àwọn aṣọ àṣà Yorùbá, mo sì fẹ́ràn rẹ̀ dáradára.

Mo fẹ́ràn láti jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí pé ó máa ń jẹ́ kí n rí gbogbo ohun tó wà ní àyíká tí ọkọ̀ òfurufú bá ń fò. Eléyìí sì máa ń jẹ́ kí ẹni mọ àwọn ibì kan ní òfurufú láti rí bẹ̀ dáradára.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Èmi ò mọ wákàtí, ẹyẹ wákàtí tí ẹ ń sọ ṣùgbọ́n mo máa ń ṣiṣẹ́ ju wákàtí, ẹyọ kan, méjì, mẹ́ta. Ó ṣà máa ń tó bí mẹ́jọ ní òjọ̀. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Mo, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ojoojúmọ́. A gba gbogbo ilé àsíì ṣe gbogbo ẹ̀ ní àárọ̀ kùtùkùtù. Nítorí pé ìmọ́tótó ló borí àìsàn. Ìmọ́tótó ó jẹ́ ohun tó dára. Ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé.

Láàrin àwọn ẹlẹ́gbẹ́ tí ìṣòro bá ṣẹlẹ̀, a tẹ́tí gbọ́o ẹni àkọ́kọ́ àti ẹni ikejì láti mọ ẹni tó jẹ̀bi àtii pé láti mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn ẹlẹ́gbẹ́ yìí. Tí a bá wa mo eleyii tàn, a máa pẹ̀tù sí wọn nínú láti jẹ́ pé kí wọ́n di àlàáfíà mú kan sì dáríìjìrà wọn.

Mi kì fẹ́ràn kí fóònù mi kó gbóná rara àti rara, nítorí pé tí fóònù bá ń gbóná, èyí tún mọ̀ sí wípé fóònù yìí, bátìrì rẹ̀ ti ń ṣiṣẹ́ kárakára ju bí ó yẹ kó ṣe ṣiṣẹ́ lọ ni. Nítorí náà, tí fóònù mi bá ń gbóná, mo máa ń ríi wípé mo dúró láti má ṣe ohun kankan lórí rẹ̀ kí ó ba lè tutù padà.

Mo máa ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ mọ̀ wípé iṣẹ́ ni ògùn ìṣẹ́. Ẹni tí ò bá ṣiṣẹ́ tó jẹ ọ̀lẹ kò le roúnjẹ jẹ. Nítorí ná tí iṣẹ́ ò bá pé ni ẹnìkan ò ń pe iṣẹ́. Mo máa ń jẹ́ kó mọ̀ wípé iṣẹ́ tí a bá fún ni òun lẹni máa ń gbajú mọ̀ kí a tètè ṣiṣẹ́ kárakára kí òrun tó wọ.

Rárá o, mi ò kí ń mu ògùn lójojúmọ́. Ọlọ́run ò ní jẹ́ kí a rí ogun àìsàn. Ògùn, mímú ògùn lójoojúmọ́ kò n se ǹkan tí èyàn máa ń gbàdúrà. Nítorí náà, mi ò ń mu ògùn ní ojoojúmọ́.

Mo fẹ́ràn tíì, ìdí tí mo sì fi fẹ́ràn tíì ni wípé ó jẹ́ ohun tí èèyàn lè mu tí ò ní ipa ni lára. Ṣùgbọ́n coffee tí èèyàn bá mu coffee gẹ́gẹ́ bí èyí, èèyàn ti tèmi o, tí n bá mu coffee mo ni lè sùn, n ó ma wò bọ̀ ọ́ ni. Àwọn mìíràn wà tó jẹ́ pé tó bá mu coffee kò ń pa wọ́n ní kò ń pa wọ́n lára. Ṣùgbọ́n emí fẹ́ràn tíì.

Tí a bá pè mí ní àtìíṣẹ́ ibi iṣẹ́, mo má a dáhùn rẹ̀ nípasẹ̀ kí kí ẹni tí ó pè mí. Tí n bá ti ṣe léè tán, mo máa béèrè kín ni ìdí tí a fi pè mí, kí n ba lè mọ èsì tí wọ́n fọ̀ fún ẹni tó pè mí yìí.

Gẹ́gẹ́ bí Kristẹni àti ẹni tó fẹ́ràn Ọlọ́run, mo fẹ́ràn orin tó máa ń yin Ọlọ́run lógo àti orin tó máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, torí pé tí ẹni bá dúpẹ́ ore àná, a rí òmíràn gbà. Nítorí náà, mo fẹ́ràn orin tó máa ń dúpẹ́ lọ́wọ́ eléèdúà fún ore tó ṣe fún mi.

Mo fẹ́ràn láti fúnni ní ẹ̀bùn, ohun tí àwọn ènìyàn bá lè lò nílé wọn tó jẹ́ pé tí wọ́n bá ń rí i lójoojúmọ́, wọ́n ó máa rí mi láti inú ẹ̀bùn náà Bí i àga, bí i pillow, bí i aṣọ. Ẹ̀bùn tó bá jẹ́ pé àwọn ènìyàn ike tàbí ohun ìjẹun tàbí ohun àìlò ọ̀ṣọ ẹ̀bùn tó jẹ́ pé àwọn ènìyàn máa ń rí, tó bá ń rí mi, tó bá ń rí ẹbùn yìí wọ́n a máa rí mi.

Mo fẹ́ran ìṣiròrrò owó. Nítorí náà, mo lọ sí ìwé gíga láti kọ́ eléyìí. Torí pé mo rí pé mo dára tí a bá ń ṣírò owó bí a ṣe ń ná owó ni o tàbí bí a ṣe ń gba owó lọ́wọ́ àwọn èyàn. Mo fẹ́ran ìṣiròrò owó.

A! Mo rántí ìgbà tó yẹ pe mo wà ní ìwé ta ma ń ra ẹlẹ́rìndòdò ta bá ń lọ sí ilé ìwé. O jẹ́ nǹkan tó yẹ́ pé mo fẹ́ràn gidi gan ni. Òwó tó bá kú lápò wa, a fi ra ẹlẹ́rìndòdò, àwa ma la bá ṣe ń lọ sí ilé ìwé. O jẹ́ nǹkan tí mo máa n ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nígbà èwe àtọmọdé.

Mi ò kí ń gba owu àwọn ènìyàn nítorípé ní àṣà Yorùbá ẹni tó bá jù nílọ. A máa ń tẹrí ba ká dọ̀bálẹ̀ fún ni ní àṣà Yorùbá. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí mo jù lọ á tẹrí ba fún èmi náà ni.

Mo ma ń wo ju àwòrán bọ́yá ekan tàbí èmejì lójúmọ́ láti wo ohun tí ó ń ṣẹlẹ̀ àti pé láti gbọ́ ọ̀rò àwọn ènìyàn tí ó ní ìtumọ̀ sí mi dáradára.

Mo ò fi tara tara gba jíjẹ oúnjẹ tó kù tó bá kú, nítorí pé kò n ṣe nǹkan te mi fẹ́ràn. Ṣùgbọ́n ìgbà mi máa wà tí ó jẹ pé tí mo bá fẹ́ràn oúnjẹ, tí ó jẹ pé tó bá dẹ́ kú lọ́dọ̀ ènìyàn, mo máa gbà á. Ṣùgbọ́n kò n ṣe nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà, bóyá lẹ́ẹ̀kan tàbí ẹ̀mí ji. Ṣùgbọ́n mi ò fẹ́ bẹ́ẹ̀ fẹ́ràn jíjẹ oúnjẹ ènìyàn tó bá kú.

Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá ibùsùn mi torí pé ó jẹ́ ibi tí mo ti máa ń ṣiṣẹ́, ó jẹ́ ibi tí mo máa ń jókòó sí, ó jẹ́ ibi tí mo ti máa ti èmi àti aya mi ta máa ń sinmi sí ní gbogbo ìgbà. Ó sì jẹ́ yàrá tó jẹ́ pé a le rí gbogbo nǹkan tó wà ní àyíká wa ní, ní gbogbo ìgbà.

Nítorí ibi tèmi ń gbé ó jẹ́ ibi tá máa ń pè ní agbègbè tí ó pa rọ́rọ́ estate, mi ò sábà máa ń gbọ́ ìró àwọn oníbàárà. Ṣùgbọ́n tí a bá lọ ra nǹkan ní ọjà tàbí tí a bá jáde kúrò nílé, mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà ní agbègbè tó jìnnà sọ́dọ̀ mi nì o.

Mo fẹ́ràn, mo fẹ́ràn láti, láti lọ sí ibi tí omi bá wà àti ibi tí n bá rí pé mo lè máa rí àwọn, àwọn ǹkan tí a fọwọ́kọ́ tó jẹ́ pé ó jọjú, tí jẹ́ pe mo lè máa béèrè pé àh, báwọ là ṣe fọwọ́kọ́ ohun yi ò. Mo fẹ́ràn láti máa lọ sí àwọn ibi tí àwọn ǹkan yìí tan wà.

Bẹ́ẹ̀ni, aṣọ àkáyọrí ni a máa ń wọ̀ ní ibi iṣẹ́ nítorí pé ó jẹ́ ibi tí a ti ń ṣiṣẹ́ kò ṣe ibi tí a fẹ́ ṣeré lọ pé akàn fẹ́ wọ bùbá àti sọ̀rọ̀ tàbí a fẹ́ lọ ṣe ohun tó jẹ́ àṣà Yorùbá níbẹ̀. Nítorí náà, aṣọ àkáyọrí la máa ń wọ̀, máa wọ̀ lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ ní àṣálẹ́ nítorí pé ó máa ń jẹ́ kí ń, kí n mọ̀ ní pé Ọlọ́run ó dá ayé, ó dá ọ̀run, ó dá ìràwọ̀. Ó sì jẹ́ ìràwọ̀ jẹ́ ohun tí ẹ pé tí èèyàn bá ń wò dáradára, wọ́n wà, wọ́n tóbi, wọ́n kéré, wọ́n jẹ́ nǹkan tí èèyàn lè máa wò, tí inú èèyàn sì máa dùn tó bá ṣe ń rí.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá jẹun nítorí pé mo mọ̀ pé kò sí ba ṣe lè jẹun tó. Ìgbẹ́ á yàgbẹ́ rẹ̀ dànù ni, kò sí bó ṣe lè rí. Mo jẹ́ kó jẹ́ jọ mí lójú jú tó jẹ́ pé ó máa mú mi ṣìwàwù tí mo bá ń jẹun. Tẹ́ẹ̀ yàn bá ti, èmi tí è fẹ́ràn kí, kí n wùwà tó dára nítorí pé nípasẹ̀ jíjẹun, tí ẹ bá rí ìwà èèyàn tó dára, ẹ máa mọ̀ pé ẹni náà kò tíì mú ikùn rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run rẹ̀

Tí ọjọ́ bá rọ̀, mo máa ń ka Bíbélì mi, mo máa ń kàwé, mo máa ń jókòó láti bá àwọn ènìyàn ṣeré. Nítorí pé nípasẹ̀ yìí ni mo fi máa ń sinmi. Nígbà mìíràn mo sì máa ń wo ìròyìn ni órí, órí fóònù mi láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè.

Tí n bá sín, mo máa ń fi ọwọ́ mi láti fi bo imú mi ni. Kí ohun tí n bá kelebe tó bá jáde láti imú mi kó má jà sí ara ènìyàn. Àti wípé tí, tí n bá sín, mo máa fọwọ́ mi bo imú mi bí n ṣe ti sọ tẹ́lẹ̀. Mo sì máa jẹ́ wípé kò sí bó ṣe le jẹ́, mo ní jẹ́ kí ń, kí ń gbé parí. Torí yẹn ó ṣe pàtàkì.

Bẹẹni, mo máa ń rántí Àlà mí. Nígbà mí ń ràn mo sì, mo tẹ̀lé márò gan. Mo máa ń rántí Àlà mí dáradára nípa nǹkan tí ó bá ṣẹlẹ̀ tàbí tí n bá rí. Ehn, mo sì mọ̀ pé nígbà mí ń ràn Àlà mí máa ń ṣẹ̀, ó máa ń ṣẹ̀ tó jẹ́ pé nǹkan tí mo rí á wá sí ìmúṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ṣe máa ń fọn. Níwọ̀n ìgbà tí n bá tí ó jẹ́ pé ọ̀rọ̀ tá bá sọ pé kí n fọn, mo mọ̀-ọ́n dáradára. Màá fọ́n-ọ́n, màá sì ṣàlàyé rẹ̀ kí ẹni tí ó bá ń gbọ́ mi kó ba lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ tí mo fọn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí pé ábèèrè ọ̀nà kò kì í ṣìnà. Ẹni tí ò bá bèèrè ọ̀nà, òun ló máa ń ṣí ọ̀nà. Agaga ìgbà tí mo bá ń wa ọkọ̀, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn láti mọ̀ n pé ibi tí mò ń lọ ó dájú, kó má di pé à wa máa wọ ọkọ̀ láì lọ sí ibi tí ó yẹ ká lọ tàbí láti má dé ibi tí ó yẹ kí ènìyàn dé ní kankan.

Ní ọdún tí o lọ, mo lọ sí ibi orin. Èmi fẹ́ràn orin lọ́pọ̀lọpọ̀. Orin jẹ́ lára nǹkan tí mo máa ń lò láti mú ara mi yá gágá àti láti jẹ́ kí inú mi kó ba lè dùn dáradára.

Bí n ṣe má ń yan àwọn alábàṣiṣẹ́pọ̀ ni wípé tí n bá rí pé ẹni náà ó yanrantí, ó mọ nkan tí ó ń ṣe, ó sì dájú gidi gan. Àti wí pé ó jẹ́ èèyàn tó jẹ́ wípé ó nífẹ̀ẹ́ ènìyàn, tó nífẹ̀ẹ́ láti fara ṣiṣẹ́, àti wí pé ẹni tó, ẹni tó ṣe é gbẹ́kẹ̀lẹ́. Ti n bá rí àwọn àpẹẹrẹ yìí nínú ènìyàn, bí n ṣe mo má ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ s'òde dáradára nítorí pé òde jẹ́ ibi tí a ti ń gbajúmọ̀, ó sì jẹ́ ibi ta ti máa ń rí mọ̀lẹ́bí ta ti máa ń ṣàjọyọ̀. Nítorínáà èmi máa ń fẹ́ràn lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti lọ sí òde torí pé òde jẹ́e ohun tó dára.

Ní ọdún tó lọ, ò n ní mo kó ẹrú gun ọkọ̀ akẹ́rù nígbà tí mo mú ikan nínú àwọn òbí mi lọ sí ibi tí wọ́n ti máa ń wọ ọkọ̀ láti lọ padà sí abúlé. Mo rànwọ́ lówó láti wọnú ọkọ̀ yìí.

Mo máa ń fẹ́ràn láti kọrin dáradára kò ṣé kẹ́lẹ́kẹ́lẹ́ nìkan, nítorí èmí ti e fẹ́ràn orin dáradára ni. Orin jẹ́ ọ̀kan nínú àwọn ohun tèmí ṣàṣàyàn tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà. Tí n bá ṣì ń kọrin, ó máa ń jẹ́ kí ara mi bàlẹ̀. Mo máa ń fẹ́ràn láti kọrin, pàpà jùlọ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

Ní tòótọ́ èmi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mọ fẹ́ràn iṣẹ́ tí ó yẹ pé màá le dojú ko on tí n bá n ṣe, tí òní ní pé ẹnìkan a dí mi lọ́wọ́ tàbí màá máa gbọ́rọ̀ tí ò yẹ kí n gbọ́ tàbí àwọn ènìyàn máa sọ̀rọ̀ tí ò yẹ kó sọ. Mi fi bẹ́ẹ̀ fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Èmi jẹ́ èeyan tó yẹ pé mo, mo fẹ́ràn kí n wà ní kọ́kọ́, kí n ṣe nǹkan tí n bá ṣe dáradára.

Eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Ah! Mo fẹ́ràn eré ìdárayá tó máa ń sọ̀rọ̀ nípa ìfẹ́, eré ìdárayá tó máa ń kọ́ ni láti wùwà dáradára àti wi pé láti jẹ́ ọmọlúàbí. Nítorí pé tí a bá fẹ́ ráku ọmọlúàbí ni àwùjọ, àwùjọ má ń, ó má ń di ibi tó máa bàjẹ́ ni. Nítorí náà, èmi fẹ́ràn kí n máa wo eré ìdárayá tó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ tó sì máa ń gba ni ní ìmọ̀ràn náà.

Nílé tí mò ń gbé a ní àgbàlá òdòdó, nítorí pé kò n ṣe ibi tó láyè tó pọ̀ gidi gan ni. Àgbàlá tá a ní kò sí òdòdó níbẹ̀, a sì gbin nǹkan kan síbẹ̀. Ó jẹ́ àgbàlá tá a máa ń gbé ọkọ̀ sí, ó sì jẹ́, à, ó sì jẹ́ ibi tó jẹ pé a lè ṣeré, ibi tá a lè ṣeré kékeré wà láti ṣeré náà.

Nígbà tí mo wà ní ilé ìwé gíga, òun ni mo lọ sí ilé ìkàwé gbẹ̀yìn nítorí pé nígbà náà mo nílò láti kàwé dáradára tí a bá fẹ́ ṣe ìdánwò ní ilé ìwé. Ṣùgbọ́n a ní àwọn ilé ìkàwé tó jẹ́ ti, tó jẹ́ ti agbègbè. Ṣùgbọ́n ní agbègbè tí mò ń gbé kò sí kankan tó súnmọ́ mi.

Tí n bá wọnú ọkọ̀ ojú omi tàbí ọkọ̀, ọkọ̀ tó wúlẹ̀ tó wúlẹ̀ lú kọ jẹ́, mo máa ń fẹ́ràn kí n jókòó sí fèrèsé. Tí n bá sì n wa ọkọ̀ náà, mo ma ń fẹ́ràn kí rẹ pé kí n kí n fa fèrèsé sílẹ̀ kí n súnmọ́ dáradára tí n bá ń wọ ọkọ̀ torí atẹ́gùn tó ma ń fẹ́ ní àkókò yìí, òun ló ṣe jẹ ẹ́ ń fẹ́ràn rẹ̀.

Mo fẹ́ kọ́ bí a ṣe máa ń tọ́jú àwọn tí ó ní áńgọ́nà lórí nípasẹ̀ lílo fóònù láti jẹ́ pé kọ́ ba lè bá fóònù sọ̀rọ̀, láti jẹ́ pé kan ba lè rí ìtọ́jú nípasẹ̀ lílo fóònù wọn tí wọ́n ò bá mọ nǹkan tó ń ṣe, tàbí ẹni tó jẹ pé ọ̀rọ̀ lé ayé ti sú, kan ba lè mọ bí wọ́n ṣe lè lo fóònù láti jẹ́ pé kan mọ ọ̀nà tan le tọ̀ láti jẹ́ kí inú wọn dùn. Ohun tí mò ń kọ́ láti ṣe nísìnyí nìyẹn.

Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi, pàápàá jùlọ ní gbogbo ọjọ́ Sátidé ni mo máa ń ra epo. Èyí sì máa ń jẹ́ kí n wa ọkọ̀ láìṣe wàhálà àti láìdáàmú ní gbogbo ìgbà àti wípé ó jẹ́ ohun tó, tó dára tó dẹ̀ fi ọkan balẹ̀ fún mi nítorí pé mi ò ní máa ma wá ilé epo káàkiri àti wípé mo máa ń, mo máa ń ríi dájú wípé àkókò mi mo ṣèto ẹ̀ dáradára nípa ṣíṣe eléyìí.

Mo fẹ́ràn orin òkè torí pé ó jẹ́ ǹkan tó jẹ́ pé tí èèyàn bá, tí èèyàn bá rìn èmi ò ní fòyà àti bẹ̀rù òkè gígùn náà. Torí pé tí èèyàn bá n ṣi bá ń ṣe lẹ́yìn, ó máa ń jẹ́ kí n fara balẹ̀, ó sì máa ń jẹ́ kí n, kí n ṣe ǹkan tí, ǹkan tó, ǹkan tí ò ní jẹ́ ń jáya. Èyí túmọ̀ sí pé ó jẹ́ àwọn ọ̀nà kan tó jẹ́ pé èèyàn ó fi lè pa ìbẹ̀rù. Nítorí náà gan ni mo ṣe fẹ́ràn rin rin òkè.

Mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé dípò kí n rìn jáde tàbí kí n wa ọkọ̀ jáde, tí ń bá ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì wọ́n máa gbé wá ní kankan. Àti wípé ó jẹ́ ǹkan tí ó ti dàbí àṣà nísinsìnyí láti ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì ti wà pẹ̀lú ènìyàn ní àkókò tí a wà yìí. Àwọn ǹkan mìíràn sì wà lórí Íńtánẹ́ẹ̀tì tó yẹ pé owó rẹ̀ ó gara bíi pé ká rìn tàbí ká wa ọkọ̀ lọ rà.

Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe, òní pé tí bá ti mọ àwọn ènìyàn tí a fẹ́ pè àti àwọn nǹkan tí a nílò láti ṣe iṣẹ́ àkànṣe yìí, mo máa kọ ìwé ìpéní sí àwọn ènìyàn yìí láti jẹ́ kí wọ́n mọ̀ pé kọ́ wa sí iṣẹ́ àkànṣe yìí àti àwọn nǹkan tí a nílò, a máa rà wọ́n, tí a bá tẹ́tí rà wọ́n, gbogbo ẹ a máa ṣe é ní tótó àti wípé kí gbogbo rẹ̀ kó ba lè jáde ní yọ̀rọ̀ntí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí mo bá ń mu ohun mímu nítorí pé ó máa ń jẹ́ kí ẹni gbádùn ara rẹ̀. Ó sì máa ń jẹ́ kí èèyàn fà nǹkan mímu láìṣe pé ó dà sí ara ẹni. Pẹ̀lú ọ̀pá ìfámúra, ó máa ń jẹ́ kí èèyàn gbádùn nǹkan tí èèyàn bá ń fà ní gbogbo ìgbà.

Mo nírúgbọn, bí ó tie jẹ́ pé kò n ṣe ìrúgbọn tó pọ̀ gidi gan. Mo fẹ́ràn-an kí eyan máa dá ìrúgbọn sí, torí pé ó máa ń jẹ́ kí eyan wò dáadáa. Ìrúgbọn ó jẹ́ ohun tí T'ọ́lọ́hun fún wa, t'ohun, ohun t'ára wa ní. Nítorínáà, èmi fẹ́ràn ìrúgbọn, mo sì ní ìrúgbọn, torí pé ó tún máa ń jẹ́ kí n wò dáadáa náà bákan náà.

Bẹ́ẹ̀ni, mo mọ, mo mọ bá ṣe ń ṣe oúnjẹ. Mo lè ṣe oúnjẹ bó jẹ́ tí Yorùbá tàbí tàwọn akata bá ṣe ń rọ ẹ̀bà, àmàlà, iṣu àtàwọn ọbẹ̀ kan tàbí méjì mo mọ bá ṣe ń ṣe oúnjẹ dáradára.

Mo máa ń lo fóònù mi ní kásán pé gbogbo ìgbà ni o, nítorí pé àwọn nǹkan mìíràn tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí i iṣẹ́ mi lórí fóònù mi ni ó wà àti wípé fóònù mi jẹ́ ọ̀kan nínú àwọn irinṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́, táwọn ènìyàn sì máa ń bá mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Nítorí náà mo máa ń lo fóònù mi ní gbogbo ìgbà.

Mi ì fẹ́ràn láti jẹun nínú ọkọ̀ nítorí pé tí oúnjẹ bá fi lè dà sínú ọkọ̀, ó máa ń fa kí aayàn ki ó wà nínú ọkọ̀ èyí tí ò da rara àti rara. Àti wípé á ṣe ilé ọkọ̀ fún ibi tí a ti máa tó yẹ ká ti máa jẹun. Ni gbogbo igbà kò se ǹkan tí èmi máa tí mo tí mo máa ń fẹ́ ṣe ní pé kí èèyàn jẹun nínú ọkọ̀.

Mo ga ní ẹsẹ̀ bàtà mẹ́fà mi ṣùgbọ́n mi ò lára púpọ̀ o. Níga mo sì fẹ́ran àwọn tó bá ga náà. Mo ò ì fẹ́ran àwọn tó bá ga dáradára. Nítorí pé tí èèyàn bá ga, a tètè máa n r'ọ́jú ẹni náà. Ṣùgbọ́n bí èmi ṣe ga nìyẹn, mo ga nípasẹ̀ ẹsẹ̀ bàtà mẹ́fà.

Kó n ṣe gbogbo ìgbà náà sùgbọ́n ó pọ̀ jú ni wákàtí kan láti fi sinmi lẹ́yìn ìgbà tí mo bá jẹ oúnjẹ ọ̀sán. Nígbà mìíràn gan an oúnjẹ àárọ̀ náà lẹ́yìn wákàtí kan, màá sinmi kí oúnjẹ náà kó ba lè lọlẹ̀ dáadáa ní ara kí eeyán tó máa ṣiṣẹ́ lọ. Ó sì jẹ́ nǹkan tí ó dára torí pé kó má lọ jẹ́ kí eeyán wa máa yagbẹ́ tí ó yẹ kó máa yagbẹ́. Nítorí tí èèyàn ò bá sinmi oúnjẹ, ó lè gba òdì ní ara ènìyàn.

Ní oṣù tí ó lọ nígbà tí à n ṣe ọdún Kérésìmesì torí pé àkókò yìí jẹ́ ìgbà tí a máa ń wá ọ̀rẹ́, tọ̀rẹ́ sì máa ń wá wá. Èyí ni ìgbà tí mo rí àwọn ọ̀rẹ́ mi gbẹ̀yìn. Ní ìgbà Kérésìmesì ó jẹ́ àkókò ìdùnnú, àkókò ayọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń ka àdéhùn dáadáa ṣùgbọ́n ó ní àwọn ọgbà mìíràn tí bá ti mọ nǹkan tí ó lè wà nínú àdéhùn náà, mo kọ̀ lè wò pé nǹkan tó wà níbẹ̀ ó máa, ó máa dára gẹ́gẹ́ bí àdéhùn. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì kí ènìyàn má fi ara rẹ̀ sínú wàhálà tàbí ìdààmú. Mo máa ń fẹ́ràn pé kí ènìyàn ka àdéhùn kó mọ nǹkan tó wà níbẹ̀, kí ènìyàn má lọ ṣìṣe tàbí kó má, kó fọwọ́ ara rẹ̀ kọ nǹkan tí ò yẹ kí ó ṣe. Àdéhùn ó jẹ́ nǹkan tó yẹ pé a lè lò láti fi mú ni ní ọgbà lọ sí ọgbà ẹ̀wọ̀n. Nítorí náà mo máa ń ka.

Mo fẹ́ràn ìpàdé, mo fẹ́ràn ìpàdé lórí phone, torí pé kò ní gbà mí láàyè láti wo n pé mo fẹ́ fi àkókò mi ṣòfò tí n bá lọ sí ibi tó yẹ káwọn èèyàn ká tí jọ ṣe ìpàdé àti wípé kò jẹ́ kí n náwó púpọ̀ nítorí tí n bá sọ pé kí n jáde lọ ṣe ìpàdé, máa gbé ọkọ̀ lọ, máa re epo sọ́kọ̀. Ṣùgbọ́n ìpàdé lórí phone ó jẹ́ nǹkan tó, tó máa ń tu emí lá jáde lọ. Nítorí náà mo fẹ́ràn ìpàdé lórí phone ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà tí ẹni tèmi. Mo fẹ́ràn ìpàdé lórí phone dáadáa. Ó jẹ́ ǹkan tí, tó máa ń jẹ́ kí n fẹ́ lọ sí ìpàdé. Tí n bá gbọ́ n pé à ìpàdé yìí orí fóònù ni o, mo fẹ́ràn ẹ́.

Mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi torí pé ọ̀rọ̀ tí àwọn èèyàn bá sọ tàbí ìdí tí àwọn èèyàn bá fi múlẹ̀ nípa ẹ̀yàn, ó jẹ́ nǹkan tí èèyàn lè gbàgbọ́ ju nǹkan tó bá sọ pẹ̀lú ẹnu ara wọn lọ. Nítorí náà ni mo ṣe máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ àti wípé bí èṣù tí èèyàn mọ̀ tipẹ́tipẹ́ àti ańgẹ́lì té èèyàn ṣẹ̀ sè mọ̀ nísìíyì iyàtọ̀, ó wà níbẹ̀ pẹ́lẹ́bẹ́

Báwo ni mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá?, àh, fún èmi tí mo bá kan jókòó tí mo ń ronú nípa nǹkan, èrò tuntun máa ń jẹyọ jáde. Tàbí tí mo bá ń wò nǹkan, mo lè ní èrò tuntun nípa kiní náà. Tàbí tí mo bá gbọ́ ọ̀rọ̀ kan, mo lè lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti wo nǹkan náà. Nípasẹ̀ ṣíṣe eleyìí, èrò tuntun máa ń jẹyọ fún mi. Ó sì jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà ìgbà mí kẹdẹ̀ re o lè jẹ́ nípasẹ̀ ààlà ni mo ní èrò tuntun nípa ohun kan.

Nǹkan tí wọ́n máa ń jẹ ní òwúrọ̀ ní gbogbo ìgbà kò n ṣe pé oúnjẹ kan tàbí pé ní ju lọ ni mo fẹ́ràn. O jẹ́, ó lè jẹ́ ìrẹsì, ó lè jẹ́ ẹ̀wà, ó lè jẹ́ búrẹ́dì, ó lè jẹ́ àkàrà òyìnbó, ó lè jẹ́ ohunkóhun tó bá ṣà tì jẹ́ pé mo ní, tí ó jẹ́ pé mo lè jẹ́ tí mo sì fẹ́ràn nígbà mi, òun ni mo máa ń jẹ ní òwúrọ̀.

Mo ò ní ẹranko ọ̀sìn kankan ṣùgbọ́n bóyá ta bá kó lọ sílé títè mi, wọn ò ní ẹran ọ̀sìn tí wọ́n máa sìn. Ṣùgbọ́n nísinsìn yí lákòókò ta wà yẹn, mo ò ní ẹran ọ̀sìn. Mo fẹ́ran ajá, mo fẹ́ran, mo fẹ́ran ajá gidi gan. Mo fẹ́ran ajá. Tákòkò náà bá tó, wọn ó ra ẹran sí naa.

Dáradára mo fẹ́ràn láti máa gbọ́ podcast torí pé ó jẹ́ àwọn ọ̀nà tó jẹ́ pé èèyàn fi lè ní òye, èèyàn fi lè ní ìmọ̀ láti mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àti wípé láti kọ́ ẹ̀kọ́ nípa ìrírí ayé tàbí nípa nǹkan ìṣẹ̀lẹ̀ tàbí nípa ohun tí èyàn fẹ́ mọ̀ dáradára. Nítorí náà mo fẹ́ràn podcast dáadáa mo sì máa ń gbọ.

Mo ò kí n ṣe ìtọ́jú àwọn ọjà nítorí pé kò n ṣe iṣẹ́ tí mo máa n ṣe. Gbogbo ènìyàn ló ní iṣẹ́ tí wọ́n máa n ṣe. Ìtọ́jú àwọn ọjà, ó jẹ́ nǹkan táwọn kan fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà. Ṣùgbọ́n mi ò ṣe ènìyàn tó fẹ́ràn títọ́jú ọjà tàbí láti ṣe nǹkan kan tó ní fi ṣe nípa ọjà rárá àti rárá.

Mo máa ń bá oníbàárà sọ̀rọ̀ ní ọ̀nà tó máa jẹ́ kó kan ríra wọn pé à èèyàn pàtàkì ni wọ́n. Nítorí pé tí a ò bá mú wọn bí ẹni pàtàkì, kò sí bó ṣe máa bá ni ra ọjà àti pé èèyàn gbọ́dọ̀ fi ọ̀wọ̀ wọ oníbàárà kí èèyàn rí wọn bí ọba, ọba. Nítorí pé tí ò bá sí oníbàárà kò sí bá ṣe lè ta ọjà, tí a bá sì ta ọjà kò sí bá ṣe lè rówó. Oníbàárà jẹ́ èèyàn tío jẹ pé mo máa ń mú wọn bí èèyàn pàtàkì. Nípasẹ̀ eleyìí wọ́n á tún sọ fẹ́lọ́mìí ní pé à ẹ lọ bá ẹni yìí, ẹ lọ bá a ra ọjà tó ń tà. Nítorí pé a jẹ́ kó ríra wọn bí èèyàn pàtàkì àti bí ọba.

Mo fẹ́ràn atẹ́gùn nítorí pé ó máa ń jẹ́ kí ó yá ni láti dé ibi tí èèyàn bá ń lọ àti ipé ìrìn atẹ́gùn lórí afẹ́fẹ́ ó jẹ́, ó jẹ́ ìrìn tí ẹ pé èèyàn máa ń fẹ́ràn gidi gan, torí àwọn nǹkan tí èèyàn máa máa rí láti òfurufú ó sì fun ni ni ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà láti máa, láti rìn lórí atẹ́gùn.

Tí ènìyàn bá ń ṣe àwàdà nípa nǹkan tó ṣẹlẹ̀ sẹ́lòmíràn, ó máa ń mú mi rẹ́rìn dáradára àti wípé tí mo bá ń rí ọmọ kékeré tó bá ń ṣeré, ó máa ń pa mí lẹ́rin bó ṣe n tó bá máa ṣe jàá tó tún máa dáríjì ra wọn. Ó jẹ́ nǹkan tó máa ń pa mí ní ẹ̀rín.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi ó dánmọ́rán torí pé mo je eyàn tó má n lọ ní ọ̀nà tèmi, mo je eyàn ti kò n fa wàhálà àti eyàn tí o ki n fẹ́ kí n bá eyàn jà. Mo fẹ́ràn kí n ṣiṣẹ́ mi, kí n dẹ̀ ṣé ǹkan tó yẹ kí n ṣe, kí n gbọnà tèmi lọ. Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi ó yanrantí ó sì jẹ́ ìbáṣepọ̀ tó wà dáradára.

Mo máa dìde rìn sókè sẹ́yìn mo ma mí kanlẹ̀. Máa, máa sà se nǹkan tó jẹ́ pé ó máa jẹ n gbọ́kan mi kúrò lórí iṣẹ́ níwọ̀nba ìgbà àbi akoko kékeré. Nípasẹ̀ ṣíṣe eleyii, ó maa ń jẹ́ kí ọkàn mi balẹ̀.

Mo máa ń fẹ́ràn láti jẹ ẹ̀fọ́ gúre, tẹ̀tẹ̀ tàbí ṣọkọ. Àwọn yìí ni ẹ̀fọ́ tí a máa ń jẹ nílẹ̀ Yorùbá àti wípé pẹ̀lú etí úgú náà torí pé wọ́n dùn, wọ́n sì máa ń ṣe dáadáa nínú ọbẹ̀. Ẹ̀fọ́ jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ, pàápàá jùlọ láti máa jẹ pẹ̀lú iyán.

Mo máa ń sùn fún bí i wákàtí mẹ́jọ torí pé ó ń jẹ́ àkókò tó yẹ pé àwọn onímọ̀ òyìnbó tán sọ pé a fi lè sùn ká ara balẹ̀ dá pepé. Èmi sì gbàgbọ́ wípé tí èèyàn bá sùn dáadáa, ara ẹni á balẹ̀ dáadáa. Ti ara bá dẹ̀ balẹ̀ dáadáa, èèyàn máa ba lè mọ nǹkan tó ń ṣe àìsàn, kò ní lè gba ago ara ènìyàn. Nítorí náà mo máa ń sùn fún wákàtí bí i mẹ́jọ.

Mo kì í wọ ìbọwọ́. Ìdí ni wípé a fi bẹ́ẹ̀ ní àkókò tó máa ń tutù jù ní ilẹ̀ Yorùbá tàbí ní agbègbè yìí. Òòrùn wà nígbà tó máa ń rùn dáradára, òtútù náà sì máa ń ṣe tiẹ̀ ṣùgbọ́n kò, kò pọ̀ débi pé mo máa nílò ìbọwọ́. Á fi tí bá wọ ìbọwọ́ láti gé igi tàbí láti ṣe àwọn nǹkan mìíràn tí mo fẹ́ kí ọwọ́ mi kó pa, òhun kan ló kù.

Ní gbogbo ìgbà ní òwúrọ̀, mo máa ń gbàdúrà, maa gbádúrà sí ọlọ́run torí pé òun nìkan nìi mo ní láyé àti lọ́rùn. Mo sì máa ń ka ọ̀rọ̀ Ọlọ́run náà, bakan naa pẹ̀lú àwọn ẹbí mi láti jẹ́ pé ka ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ṣe, láti mọ ohun tí Ọlọ́hun fẹ́ ka ṣe.

Rárá o, mo ò tíì fún yín ni ni ẹ́jẹ̀ rí. Àti pé ìdí ẹ ni pé ní apá ayé níbí bí yìí tó bá máa fún ni lẹ́jẹ̀, á jẹ́ pé bóyá ẹ lọ sí hospital ìjọba, wọ́n wá, wọ́n wá nílò ẹ̀jẹ̀ tàbí láti ran ẹlòmíràn lọ́wọ́. Ṣùgbọ́n èmi ò tíì fún yàn ní ẹ̀jẹ̀ rí. Ó jẹ́ nǹkan tó ń ba ni lẹ́rù gidi gan.

Ní, miì lọ sí ìṣẹgun ọdẹ rí o, torí pé àwọn tó bá ń gbé ní abúlé tàbí ní ibi tí oko wà, oun l'ọ́n lè dá ọdẹ láti pa ẹranko. Èmi ò dẹ̀ ń ṣ'éèyàn tó, tó dàgbà láti abúlé, ìgboro ni mo dàgbà sí, nítorí náà miì lọ sí ìṣẹ́gun ọdẹ rí.

Mo lè sọ pé bíi ẹmẹ́ta lójúmọ́, mo máa ń wò láàárọ̀, màá wò lọ́sàn án, mo ma wò lálẹ́. Nígbàmi ó lè ju ẹmẹta gan lọ tí n bá ń retii àtẹ̀ráńṣẹ́ láti ibì kan tàbí láti, láti ọ̀dọ̀ ènìyàn. Mo ma ń wo ìmeèlì mi dáradára kí n ba lè Ó jẹ́, ó jẹ́ ọ̀nà tí mo fi má ń bá àwọn èyàn sọ̀rọ̀ n gbogboogbà. Nítorí náà, mo ma ń wò bí ẹmẹ́ta, ju ẹmẹta lọ nígbà mi gànná.

Mo ò kí ń ṣe yoga o torí pé èmi ò, ó láwọn nǹkan kan mi n tan máa ń ṣe ní yoga tí o je pe n kò, kò fara jọ mọ́ nǹkan tí mo nígbàgbọ́ nínú. Mo máa ń, mo máa ń ṣe àwọn nǹkan tí mo lè ṣe t'àrà mi máa fi na, tí mo fi máa lókun dáadáa ṣùgbọ́n mi kì ń ṣe, mi ò ṣe yoga.

Ẹkan ni èmi máa ń fọ eyín lójoojúmọ́, pàápàá jùlọ ní àárọ̀ kùtùkùtù tí n bá ti, tí n bá ti fẹ́ wẹ̀ láàárọ̀, màá ya fọ eyín mi. Tí n bá ṣe, kí n tó wẹ̀ gan ni mo ti máa fọ eyín mi dáradára. Bí n bá ti fọ́, màá wa bọ́ sínú balùwẹ̀ láti wẹ̀. Da.

Eh, mo máa ń gbìyànjú láti tún nǹkan ṣe, àgaaga tó bá jẹ́ àwọn bí i fáànù, bí i ìjókòó tàbí nǹkan tí n bá, tó bá ti jẹ́ pé mo ní ìmọ̀ nípa ẹ̀, mo máa ń, máa ń gbìyànjú láti, láti tún un ṣe. Bó dẹ jẹ́ nǹkan tí mo mọ̀ náà mo lè kọ́ láti jẹ́ kí n ba lè mọ̀ láti tún un ṣe.

Mo ma ń lo ohun ọ̀ṣọ́ dáradára. Torí pé ohun ọ̀ṣọ́ ma ń jẹ́ kí, ó ma ń jẹ́ kí èyàn rẹwà. O sì máa ń buyì kúnyàn ní gbogbo ìgbà tí eeyan bá lo ohun ọ̀ṣọ́ pẹ̀lú ago àti pé ọ̀ṣọ́ o jẹ́ nǹkan tó máa ń jẹ́ káwọn èeyàn mọ bí èeyàn ṣe lowo si. Nítorí náà mo fẹ́ran ohun ọ̀ṣọ́.

Mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè torí pé ó máa ń jẹ́ kí, ó máa ń fún ni láàfàní láti sinmi, ó máa ń fún ni láàfàní láti sinmi àti wípé ní inú ẹ̀rọ ìgbéni sókè ó máa ń jẹ́ kí èèyàn tètè dé ibi tó fẹ́ lọ. Wọ́n ní ká wá ye wá jẹ ìyà, ká máa gun òkè bí, bí i pé, bí i pé èèyàn mọ nǹkan tó ń ṣe. Nítorí náà mo like ẹ̀rọ ìgbéni sókè torí pé ó mú, kò mú ni ayé ní èèyàn lára. Ó sì jẹ́ kí lílọ àti gígùn òkè kó, kó jẹ́ nǹkan tí ó, ó máa fún ni lọ́kàn balẹ̀.

Ẹ lóòótọ́ ni Yorùbá sọ pé, "tá bá dúpẹ́ oore àná, a ní rí mi ìgbà." ṣùgbọ́n ní, nígbà gbogbo èmi ò fẹ́ máa gba iyì torí pé mo mọ̀ pé nǹkan tí n bá ṣe fún ẹnikẹ́ni, Ọlọ́run ló fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe. Kò wá ṣẹ́ pé kí n wá rí ra mi pé mo jẹ́ èèyàn pàtàkì kan pé kó wá jẹ́ kí n jẹ́ ẹni tó máa ní ìgbéraga. Nítorí náà, kon ṣe gbogbo ìgbà ni mo máa ń, bí tí àwọn èèyàn bá tẹ̀sàn án kọ́ máa yìn mi ní pé mo ṣe nǹkan kan, mo máa sọ pé gbogbogbò ni fún Ọlọ́run.

Èmi l'akòókò ti jẹ wipé mo máa ń ji ni èwùró tó bá ti di aago mẹ́fà àárọ̀ kùtùkùtù mo ti máa jí láti gbàdúrà láti ba Ọlọ́run sọ̀rọ̀. Mo lè ṣe iyẹn bí wákàtí kan karọ̀ Ọlọ́run. Nígbà mí mọ́ lè tí jí kí n wà lórí ìbùsùn kí n ma ṣe ǹkan kan láti máa ro ǹkan tí mo fẹ́ ṣe fún ọjọ́ yẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìmújùwọn software mi torí pé tí ǹ bá ṣe kò lè jẹ́ kí fóònù mi tàbí, tàbí oun tí mo bá ń lò kó jẹ́ kọ ṣiṣẹ́ dáadáa. Àwọn software wà wọn jẹ́ nǹkan tí fóònù tó nílò dáradára kí àwọn ètò tuntun tí wọ́n fi sórí ẹ kó ba lè ṣiṣẹ́ pẹ̀lú fóònù, mo máa ń ṣe é ní gbogbogbà.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata torí pé àwọn Yorùbá máa ń sọ pé "ẹ́ni tí yóò jẹ ata, ẹ́mi yẹpẹrẹ ni". Nítorí náà mo fẹ́ràn oúnjẹ tó máa ń ní ata ṣùgbọ́n kò ń ṣe ní gbogbo ìgbà náà torí pé a-ata lè wà nínú oúnjẹ kí, kí èèyàn máa fún kẹ́lẹ̀bẹ̀ nigbà mí. So mo fẹ́ràn oúnjẹ tó lá ata.

Mo ní ìgbàgbọ́ wípé tí èèyàn bá fún ẹlòmíràn lápọ̀nlé, ìbáṣepọ̀ yẹn máa dán mọ́rán, a sì jẹ́ kí ẹni náà fún ẹ ní àpọ̀nlé padà. Nítorí náà, bí mo ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́ ni pé mo máa ń fún wọn ní àpọ̀nlé, mo dẹ̀ máa bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tó jẹ́ pé kò ní jẹ́ ká fi igagbága tàbí ká jà nípa ìbáṣepọ̀ wa.

Ìrìn àjò lọ sí ibiṣẹ́ ní ojoojúmọ́ mo má ń lo ọkọ̀ ìjọba ni. Ọkọ̀ ìjọba yìí ò jẹ́ kó rọrùn láti lọ sí ibiṣẹ́ ni, ní gbogbo ìgbà torí pé iye tá má ń san kò ń dàbí pé tí ẹ̀yàn bá lọ ya mọ́tò wọ̀ tàbí tó bá tiẹ̀ gbé mọ́tò ti ara rẹ̀ lọsí ibiṣẹ́ ó dẹ̀ jẹ́ nkan tó ń fini lọ́kàn balẹ̀ dáadáa.

Mo máa ń gbé àpò ẹ̀yìn pàápàá jù lọ tí n bá, tí n bá fẹ́ jáde. Tó jẹ́ pé mo dẹ̀ gbé ẹrù, ẹrù tó jẹ́ pé ó pọ̀ bí ìwé tàbí àwọn nǹkan mìíràn. Mo máa ń gbé àpò ẹ̀yìn dáadáa. Àpò ẹ̀yìn máa ń jẹ́ kí, kí ara, kí èèyàn gbé ara fúyẹ́ àti pé ó dẹ̀ jẹ́ máa ń jẹ́ kí èèyàn lè kó nǹkan òmíràn dání.

Tábìlì mi ní ibi iṣẹ́, ó jẹ́ tábìlì ta fi pákó kàn. Ó sì, ó sì fẹ̀ dáradára tó yẹ́ pé ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì a lè gbé le lórí. Àwọn ìwé àti èròjà tí mo máa ń lò láti fi ṣiṣẹ́, àwọn ohun ìrinṣẹ́ ibi iṣẹ́ mi wọ́n wà lórí ẹ̀. Ó jẹ́ tábìlì tó jẹ pe ó lè gba èèyàn bí méjì tàbí mẹ́ta tó bá jókòó sí, tó bá jókòó pẹ̀lú àga níwájú rẹ̀.

Nígbà tí mo bá wà nínú ìlà bí n ṣe máa ń rí àkókò nígbà mìíràn, ó lè jẹ́ pé mo fẹ́ ṣe nǹkan tàbí mo fẹ́ tètè kúrò ní ibi tí mo wà. Mo lè fẹ́ kánjú ṣùgbọ́n mo ti kọ́ ní ilé ayé pé ìkánjú kò le mú ni dé ibi kankan. Nígbà mí mo máa ń ranra mi létí láti jẹ́ pé sùúrù ó lè ṣe òkúta jìnnà. Ka ní sùúrù ó máa yọ ni nínú ewu. Nítorí náà, mo mọ̀ wípé tí n wà ní, gbogbo ìgbà tí n bá wà lórí ìlà, mo máa ń rán ra mi létí àwọn ọ̀rọ̀ àṣà Yorùbá yìí.

Mo fẹ́ kọ́ bí a ṣe ń lo òye tí kìí ṣe ti ọmọ èdè ènìyàn láti lè ṣe àwọn nǹkan tí ó jẹ́ pé àwọn èèyàn máa wò wípé, "À kínní yóò ṣe é ṣe o" tàbí àwọn nǹkan tó jẹ́ pé ó lè jẹ́ kí ọgbọ́n èèyàn kó gbòòrò sí I. Ǹkan tí mo fẹ́ kọ́ nìyẹn. Àti pé mo fẹ́ kọ́ ọgbọ́n tí ó ń ṣe ọgbọ́n ọmọ ènìyàn yìí, kí n bá lè ṣe àwọn nǹkan tí ó jẹ́ pé mo lérò pé tí m bá ṣe, Wón bá ayé yìí dáradára.

Oúnjẹ tí mo lè ṣe dáradára, mo lè ṣe ìrẹsì, ẹ̀wà, mo lè dín ata dín dín, mo lè ṣe iṣu, mo lè t'ẹ̀bà, mo lè ṣe ewédú. Àwọn oúnjẹ wọ̀nyí mo lè ṣe wọ́n dáadáa láìṣe wàhálà.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn tí mo ṣe, ó jẹ́ èyí tí mo fẹ́ràn torí pé èmi máa ń rí pé ìgbéyàwó máa ń jẹ́ kí èèyàn mọ̀ nípa ara rẹ̀ àti wípé gbogbo àwọn nǹkan tí a béèrè lọ́wọ́ mi, ó jẹ́ àwọn nǹkan tí mo mọ̀, ó jẹ́ àwọn nǹkan tí mo ti ń ṣe àti pé mo kọ̀ wọ́n pé ìgbéyàwó máa ń jẹ́ kí èèyàn mọ̀ nǹkan tí ó tíì ṣe dáadáa tàbí nǹkan tó yẹ kí èèyàn ṣe dáadáa nípa iṣẹ́ rẹ̀.

Mo fẹ́ràn láti lọ sí etí òkun torí pé ó jẹ́ àyíká tó máa ń tutù dáradára. Ó sì jẹ́ pé èmi mo fẹ́ràn àti máa fẹsẹ̀ sínú omi, káfi omi ṣeré ní gbogbo ìgbà. Nítorí náà etí òkun jẹ́, etí òkun jẹ́ ibi tó jẹ́ kó máa ń pa lọ́lọ́ kò ń sáré wo níbẹ̀. Èèyàn dẹ máa ń, èèyàn dé máa ń máa rí bí omi ṣe ń lọ s'ọ̀tùn, bó ṣe ń lọ sósì. Atẹ́gùn bẹ̀, ó jẹ́ èyí tó yẹ́ pé ó funni lọ́kọbalẹ̀ ó dẹ n tún ni lára. Nítorí náà mo fẹ́ràn láti máa lọ sí etí òkun.

Àà lórí pizza mo fẹ́ràn kí ó ní kó ní àwọn ẹ̀fọ́, kó ní ẹran, kó ní súyà, kó sì ní ata tó ta dáradára, kó ní, kó ní wàrà, kó sì, kó ní wàrà. Awọn tó máa ń ní wàrà yẹn, o máa ń dùn gan-an ni. Bi n ṣe fẹ́ kí àwọn nǹkan wà lórí, fẹ́ràn nǹkan tó máa wà lórí pizza mi nìyẹn.

Mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ bíba nípa bíbá wọn sọ̀rọ̀, nípé ọjọ́ ọ̀la ó máa dára, tàbí nípa tí m bá lágbára láti fún wọn ní owó. Pápáa jùlọ tí m bá mọ̀ pé wọ́n nílò ìrànlọ́wọ́ láti ṣe ohun kan tàbí òmíràn, mo máa n, mo máa ń rí pé mo ran àwọn èèyàn lọ́wọ́ ní àwọn ọ̀nà yìí.

Ojú mi dára torí pé mo lè rí ǹkan tó, tó jìn. Mo sì lè rí nkan tí a bá kọ tó súnmọ́ ni, kòsí bó ṣe lè rí. Mo lè rí ǹkan fínnífínní láì ṣe wàhálà àti láì ṣe dààmú. Ojú mi sì tún dára torí pé ó jẹ́ ojú tó jẹ́ pé mi lo gógùú láti jẹ́ pé kí n fi riran nítorí ẹ, mo se mọ̀ pé ojú mi dára.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré, mo máa ń sáré torí pé mo ti jẹ fẹ́ràn láti máa sáré. Ó máa ń jẹ́ kí, kí n na gbogbo ara mi, ká ara mi má ṣe sunki Nítorí náà mo ṣe fẹ́ràn láti máa sáré. Sí sáré máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó, kó yọ lára ẹni dáadáa. Gbogbo ibi tó yẹ kó lè máa roni, ó máa lọ tí èèyàn bá sáré dáadáa. Nítorí náà mo ṣe fẹ́ràn láti máa sáré.

Tí mo bá ń lọ sí ìrìn ajò, mo ní báàgì bi mẹ́ta tí mo lè kó aṣọ, bàtà, ìwé tàbí ohun gbogbo tí n bá máa nílò fún ìrìnàjò náà. Àwọn báàgì yìí ó jẹ́ àwọn báàgì tí èèyàn lè gbé kọ́múkọ́mú láìṣe wàhálà, to jé pé wọ́n lè wúwo o, ṣùgbọ́n àti gbé wọn kò lè ní ẹni lára bí mo ṣe máa ń kó ẹrù fún ìrìnàjò mi.

Mi mọ bá ṣe ti ń pẹja o torí pé mi ò gbé ní àwọn ibi tí odò wà àti wípé mo fẹ́ kọ́ láti mọ̀. Moò kán tí ní àǹfààní láti mọ bí a ṣe ti ń pẹja ni. O jẹ́ nǹkan tí ó máa ń dá mi lọ́rùn dò.

Nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, òun ni pé tí bá rí èèyàn tó jẹ́ pé iṣẹ́ wà nílẹ̀ tó yẹ kó kẹ́ni náà ṣiṣẹ́, tó wà ń wò tàbí tó ń fẹsẹ̀ palẹ̀, máa rí pé irú ẹni báyìí kò yẹ kí ó lẹ́tọ̀ọ́ sí ohun gbogbo tẹ ni ẹ gbogbo èèyàn bá ń lẹ́tọ̀ọ́ sí. Kí èèyàn má ṣe fi iṣẹ́ jáfàrà torí pé iṣẹ́ ni oogùn iṣẹ́

Oríṣiríṣi ọ̀nà ni mo ṣe máa ń ṣe ìdúnàdúrà. Èmi ní paapàa nínú ọgbọ́n àti ìmọ̀. Mo máa ń jẹ́ kí àwọn ènìyàn kó sọ eye tó fẹ́ gbà lórí lọ́wọ́ mi, tàbí bó ṣe fẹ́ kí ìdúnàdúrà náà kó lọ. Tí bá wá gbọ́ nǹkan tí wọ́n bá sọ tán ni màá wa ṣẹ̀ṣẹ̀ wá fèsì láti rí jẹ́ pé bóyá kí n lọ sókè ni tàbí kí n mú eye tó pè fún mi kí n múu wá sílẹ̀. Bí mo ṣe máa ń ṣe ìdúnàádúrà nìyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ ìsinmi. Ilé ìjọsìn mi ó jìnà díẹ̀ sí ilé tí mò ń gbé ṣùgbọ́n mo máa ń wa ọkọ̀ lọ síbẹ̀ ni ó sì jẹ́ nǹkan tí inú mi máa ń dùn láti jẹ́ pé kí a sin Ọlọ́run torí pé a kò lẹ́ lò míràn. Àfi Ọlọ́run, Ọba ele dúà, òun nìkan ni a gbẹ́kẹ̀lé.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mò ó níìsín l'ákókò tàwà yìí mo kì n ṣe eré ìdárayá. Nígbà tí mo wà ní ilé ìwé girama, mo rántí nígbà náà mo máa ń ṣe eré ìdárayá gan an ni. Àfi ọjọ́ kan tí yé pé ẹnìkan ṣe mí léṣe lẹ́sẹ̀ nípa ṣíṣe eré ìdárayá. Ṣùgbọ́n l'ákókò ta wà yìí, mi kì n ṣe eré, eré ìdárayá bí i ti tẹ́lẹ̀ mọ́.

Ní gbogbo ọjọ́ àbámẹ̀ta ni mo máa ń fọ ọkọ̀ mi, mo sì máa ń fọ torí pé kí n ba lè wàá lọ sílé ìjọsìn ní ọjọ́ ìsinmi. Èyí sì jẹ́ àkókò tí mo máa ń fọ ọkọ̀ náà ńtonitoni àti wípé ó máa ń fún mi láǹfààní láti rí àwọn tó wà ní agbègbè mi kí n sì ba lè yẹ ọkọ̀ náà wò fínifíni kí ó tó di ijọ́ kejì.

Mo fẹ́ran àkàrà òyìnbó gidi gan, pàápàá jùlọ àwọn tó ní irúru èso dídùn nínú. Nígbà ìgbéyàwó, nígbà ọjọ́ abínibí tàbí ọjọ́ tí a bá n ṣe Kérésìmesì, ó jẹ́ àwọn àkókò tí ọ jẹ pé mo máa ń wò láti jẹ àkàrà òyìnbó dáradára. Tàbí tí a bá jáde lọ sílé oúnjẹ, àkàrà òyìnbó tó dùn dáradára ó jẹ́ ǹkan tí èmi nífẹ̀ẹ́.

Àwọn ohun tó jẹ́ ohun pàtàkì tí mo máa ń lò ní ibi iṣẹ́ mi, òun ni kọ̀mpútà alágbèéká, ìkọ̀wé, ìwé pẹ̀lú ìṣirò. Àwọn nǹkan báyìí oun ni mo máa ń lò ní gbogbo ìgbà ní ilé ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo mọ bá ti ń yàwórán ilé ayé, bí àwòrán ni, ìròrí sì ni, bá sì sẹ́ ń rí lójojúmọ́ là nkẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo mọ bá ṣe máa ń yàwórán nípa lílo fóònù mi àti nípa lílo ayàwòrán tó jẹ́ pé ó yanrán tí dáradára. Láyé òde òní a ti ẹ ní àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ máa lo àwọn ayàwòrán àfi àwọn tó jẹ́ pé wọ́n fi ń ṣiṣẹ́ ṣe. Tó jẹ́ pé ayé òde òní, fóònù wa la máa ń lò lá fi ń yàwórán.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Torí pé tí n bá ní, ẹnikẹ́ni ni ó lè tẹ kọ̀ǹpútà mi, wọ́n sì lè lo ọ̀nà yẹn láti jà mí ní jìbìtì. Èmi mọ̀ pé dídáàbò bo kọ̀ǹpútà ẹni ó lè jẹ́ kí èèyàn má bọ́ sí ọwọ́ adigunjalè tàbí ẹnikẹ́ni tó ń pètòpèrò láti ṣe'ni níbi nípasẹ̀ lílo kọ̀ǹpútà ẹni.

Ṣíṣe ìdángbọ́n láàrín iṣẹ́ àti ìgbésí ayé, ó jẹ́ nǹkan tií èèyàn gbọ́dọ̀ lo ọgbọ́n láti ṣẹ. Torí iṣẹ́ ni ògùn iṣẹ́ àti pé a kò wáyé wá ṣiṣẹ́ nìkan. Nítorínáà, mo lákòókò tó jẹ́ pé bóyá mo fẹ́ wo ámohunmaworan ni tàbí mo fẹ́ jáde tàbí mo fẹ́ bá àwọn èèyàn ṣeré, mo sì lákòókò tó jẹ́ pé iṣẹ́ nìkan la ó bojú mọ́ láti ṣe dáradára. Ṣíṣe eleyii ní déédé ní gbogboogbà ó jẹ́ kí ó, ó fún mi lórí ọ̀fẹ́ láti dágbọ́n láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Kó bá kọ̀ dà pé iṣẹ́ ṣá ṣá ṣá ṣá ní gbogbogbà torí ilé-ayé àtẹ́ẹ̀mi yìí ó ju iṣẹ́ lọ. Ó ju pé kí èèyàn kó má ṣiṣẹ́ pé òhun torí pé owó lòún fẹ́ rí lórí ilé-ayé yìí nìkan.

Wáìfì mi yára tó nítorí pé òun ni mo fi máa ń wo YouTube, òun ni mo sì máa ń lò láti fi ṣiṣẹ́ àti láti fi ṣe àwọn nǹkan mi. Lọ́gán tí n bá ṣe tẹ ibi tí mo fẹ́ lọ tàbí ohun tí mo fẹ́ ṣe, òun ló máa ń lọ síbẹ̀, òun ló sì máa ń ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe. Nítorí èyí, mo mọ̀ dájú pé wáìfì mi ó yára dáradára. Mo dẹ̀ ti yẹ̀wo lórí Íńtánẹ́ẹ̀tì láti mọ eye bó ṣe ń sáré sí ní àkókò kan àti ìgbà mìíràn ni mo máa ń wò.

Mo fẹ́ran iyán àti ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú ẹran òsíkí. Àwọn oun wọ̀nyí oun ni mo fẹ́ran jù lọ tí bá ti ríyán ò tí tan. Àtọ̀bẹ̀ ẹ̀gúsí tó lẹ̀fọ̀ úgú láàárín rẹ̀ pẹ̀lú ẹran òsíkí, ẹran tó yi tó dára.

Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn torí pé tí ọkàn èèyàn bá wúwo, kò sí ni ara èèyàn o lè yá gágá láti ṣiṣẹ́, ó sì le máa mú orí fo èèyàn tàbí kí àrùn kó ṣe eniyàn. Nítorí náà tí n bá jí ní àárọ̀ kùtùkùtù nígbà mìíràn, mo kan máa jókòó, mo máa dijú mi láti, láti jẹ́ pé kí, kí n wó inú ọkàn mi ṣé kò sí nǹkan tí mò ń rò tàbí nǹkan tó ń jẹ́ kí ọkàn mi àbí àyà mi kó já.

Bẹ́ẹ̀ni mo máa ń kàwé dáradára, mo máa ń ka bíbélì mi àti àwọn ìwé mìíràn tàbí àwọn nǹkan tí mo rí lórí Íńtánẹ́ẹ̀tì tí mo fẹ́ tó jẹ́ pé mò ń wòó pé kí n kà nínú ìwé. Mo máa ń kàwé torí pé tí èèyàn ò bá kàwé kò sí bí ó ṣe le gbòòrò síi nínú ìmọ̀

Ọkùnrin ni mí, nítorí náà mi kì í wọ ìborùn, àwọn obìnrin ló máa ń wọ ìborùn àti wípé àwọn tó ń ṣe ẹ̀sìn Mùsùlùmí. Ọkùnrin mìíràn ni tó ń ṣe ẹ̀sìn Mùsùlùmí, àwọn náà máa ń lu ìborùn ṣùgbọ́n Krìstẹ́nì ni mí, mo kì n wọ ìborùn. Bó tẹ́ jẹ́ pé ẹ̀sìn ló ń jẹ́ kí awọ́n wọ ìborùn tàbí kí wọ́n fi bo orí wọn kí òrùn má bàá le pa wọ́n, ṣùgbọ́n èmi, mi kì í wọ ìborùn.

Wákàtí mẹ́jọ sí méje ni mo máà ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Eléyìí sì jẹ́ àkókò tí mo lè lò láti jẹ́ pé kí n ṣiṣẹ́ àti ṣe àwọn ǹkan mìíràn ní gbogbo ìgbà.

Mo máa ń wọ fìlà dáradára tí n bá ń jáde lórí aṣọ tàbí tí n bá ń lọ sí ilé ìgbádùn, n máa ń wọ̀ọ́ lórí bùbá àti sọ́rọ́ Èyí jẹ́ ọ̀kan nínú aṣọ tí a máa ń wọ̀ ní àṣà èdè Yorùbá ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí arákùnrin.

Ní gbogbo ìgbà tó bá jẹ́ èèyàn tí ó jù mí lọ, mo máa ń teriba fún àwọn ènìyàn. Nígbà mìíràn kẹ̀dẹ̀rẹ̀ tó bá jẹ́ pé ẹni náà ò ṣe Yorùbá tí mo mọ̀ pé bóyá ẹlẹ́ni èdè mìíràn mo lè bọ́ ọ́ lọ́wọ́ láti kí ẹni náà. Èyí jẹ́ ọ̀nà tí mo máa ń fi ń kí àwọn ènìyàn ní ni gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mo ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrò rí. Mo rántí ìgbà tí mo fẹ́ ṣe ìgbéyàwó ní ìgbà náà, mo bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ olùṣètò èrò láti mọ bí mo ṣe lè ṣe ìpàdé yìí. Èyí jẹ́ ohun tí mo ò tíì ṣe rí. Àwọn tó dẹ̀ máa ń ṣe olùṣètò, wọ́n jẹ́ ẹni tó yẹ kó mọ iṣẹ́ yan rántí. Nítorí náà mo ṣe bèrè ìrànwọ́ lọ́wọ́ wọn.

Ẹni tí o bá mọ ìwé kọ́, ó gbọ́dọ̀ jẹ́ pé kò fẹ́ra rẹ̀ láti ṣe oríire ni. Nítorí náà, mo máa ń kọ̀we. Mo mọ bó ṣe ń lo ìkọ̀wé dáradára láti kọ ṣẹ́ àti se. Láti fi èrò ń gbà ọkàn mi hàn sí àwọn ènìyàn. Mo mọ bó ṣe ń kọ ìwé ní ọ̀nà tó jẹ́ pé mo lè jẹ́ kí àwọn ènìyàn rí nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ wọn gbà.

Mo ò fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí pé bàbá àti ìyá ìyá mi wọ́n kò sí mọ́. Àwọn dà ní ẹni tí a máa lọ bá ní ilé ìsẹ̀mbáyé wa. Nítorí náà kò sí ìdí tó fi lè jẹ́ pé kí n lọ. Mo mọ̀ pé tẹ́ ni bá gbàgbé orísun rẹ̀, á pọ̀fọ́ ni. Ṣùgbọ́n kò sí ǹkan tí a lè ṣe sí irú éléyìí mọ́

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ torí pé ó je àkókò tó má a ń múni lára yá láti ṣiṣẹ́. Tí ilẹ̀ bá ṣe mọ́ l’òwúrọ̀ kùtùkùtù, ara ẹni máa ń wálẹ̀, èèyàn tí i ní ṣiṣẹ́ púpọ̀ kò tí lè rẹ́ yan. Nítorí náà, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀. Ìrọ̀lẹ́ nígbà àkọ́kọ́ yẹn, ó ti má a rẹ́ eyan jàré.

Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí. Dáradára, mo rántí ìgbà kan tí mò ń siṣẹ́ ní ibi tí à ń pè ní agbègbè tí omi wà, mo máa ń gun ọkọ̀ oju omi láti ibi tí mò ń gbé lọ síbẹ̀ nítorí ó tún jẹ́ ọ̀nà tó jẹ kó súnmọ́ ibi tí mo ti ń siṣẹ́ yí.